Báwo ni òṣè máa ń ṣe, òṣè máa ń kọjá, kọju àwọn. Bi mo ṣè máa ń kọjú ìṣirò níbi iṣẹ́ ni pé nígbà tí bá ṣiṣẹ́, tí bá ti rí pé ìṣorò ti wà nínú, máa kọ sílẹ̀ ní ọ̀nà bí oríṣiríṣi tí mo lè gbà ran tí. Nígbà tí n bá ti kọ sí, kọ̀ àkọ́kọ́ tí máa yanjú iṣẹ́ náà síwájú rẹ̀. Nígbà tí bá ti kọ síwájú rẹ̀, màá bẹ̀rẹ̀ síí fi biró mi, màá bẹ̀rẹ̀ síí fi máa kọ, màá fún ọ̀gá mi nígbà tí mo bá kọ.

Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ jáde lọ sí ayẹyẹ àbí tí bá jáde lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi, ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi, ọ̀dọ̀ àbúrò mi. Nígbà mí mo máa ń wọ ohun tó máa ń mú ẹwà mi jáde, ohun tó kò ní mú mi bí ẹni tí kò mọ òge ní àwùjọ mi kì í wọ. Nítorí náà mo sì máa ń wọ ọ̀ṣọ́ láti jẹ́ kí n lè ní ìtumọ̀ àti pé láti jẹ́ kí lè fàyìn.

Ṣé wi-fi rẹ ṣó yára? Rárá, wi-fi mi kò yára. Wi-fi ó jẹ́ nǹkan tí a máa ń lò nínú ẹ̀rọ ayára bí àṣá. Nígbà tí wi-fi bá ti mọ́, yóò ní ìtumọ̀. Yóò ṣiṣẹ́ tó bá yẹ kó ṣe. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ì lò wi-fi. Glo ni mò ń lò láti fi wọnú Íńtánẹ́ẹ̀tì nítorí náà wi-fi mi kò dáa lò.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ìgbà tí màá ń lo fóònù mi ní ìgbà kò níye iká. Nítorínà nígbà mí mo máa ń pe ẹ̀gbọ́n mi, àbúrò, ọ̀rẹ́ mi, bàbá mi àti ìyá mi nílé ìwé, níbi iṣẹ́ àti níbi tí mò ń ṣe ni màá tẹ fóònù mi. Ni màá lọ sí social media, ni màá lọ sí TikTok àti WhatsApp. Nítorínà ìgbà tí màá tẹ fóònù mi ó pọ̀ gan-an, mi ò lè ka tí n bá ti bẹ̀rẹ̀ sí ní tẹ, mi kì í dáwọ́ dúró àfi ìgbà tí bàá ṣe tán.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Ó jẹ́ ohun kan tí a máa ń lò láti kó ẹrù si àbí láti kó ìwé tí kò ránsẹ́ sí, àbí láti kó ohun tí a bá kọ̀ láti ibi iṣẹ́ láti bá lọ sí ibi iṣẹ́ mi àbí ilé ìwé mi, àbí kó ọjà mi. Mo máa ń gbé ti kó ohun tí mo nílò sínú rẹ̀ nígbà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe ń rìn? Ètò ìdárayá rí gẹ́gẹ́ bí ohun tí mo fi ń nu ara mi àti wípé ohun tí máa ṣe láwòjú ẹbí mi àti láwòjú àwọn àdúgbò mi. Nítorí náà, ètò ìdárayá ó dára púpọ̀. Nípaìdíí ètò ìdárayá, o má mọ ènìyàn, o má ní ọ̀rẹ́ tuntun, o má lọ sí ibo. Nítorí náà, mo máa ṣe gidigidi mi dẹ̀ fi ń falẹ̀ àbí kí?

Nígbà wo ni o kẹ́yìn gùn ọkọ̀ akérò? Nígbà tí mo gùn, o ti ṣe díẹ̀. O ti tó ọ̀sẹ̀ bi mẹ́ta sẹ́yìn tí mo ti gun ọkọ̀. Nígbà mii ti bá ń jáde lọ síbi tó jìnnà àbí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi àbí ọ̀dọ̀ àbúrò mi àbí ọ̀da mi àbí ọ̀dọ̀ ọ̀gá mi àbí ibi iṣẹ́ nígbà náà ni.

Ṣé mo ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ ni, mo ti gun alùpùpù rí ní pẹ̀lú bàbá mi àti ìyá mi àtàbùtiró mi à ẹ̀gbọ́n mi tí ọdún àbi ibi tó jìnnà alùpùpù ló máa ń gbé wa lọ ló máa ń gbé wa bọ̀ nítorí pe o jínnà gan kò ṣe fẹsẹ̀ rìn àbí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ó jìnnà gan kò ṣe fẹsẹ̀ rìn. Máa gun alùpùpù nígbà tó yẹ àti nígbà tó bá jẹ́ kí a gun nípa láti máa gun nígbà tí ẹ bá lọ síbi jìjin.

Ṣé o fẹ́ràn rìn òkè? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn rìn òkè. Òkè jẹ́ ohun tí ó máa ń na ara ènìyàn nígbà tí ènìyàn bá ń ṣe ìfararun. Òkè ni ibi tí n màá lọ, òkè ni ibi tí ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi àbí ará obìnrin mi àbí ará àdúgbò tan máa ń mú mi lọ nígbà mí láti bí láti lọ síbi tó jin.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù, òun ni ẹ̀fọ́ úgú náà. Ó dára, ó rẹwà, ó ṣe ara ní lóge. Nígbà mí nílo ẹ̀fọ́ úgú a máa ń fi ń ṣe ẹ̀fọ́ ẹ̀jẹ̀, a máa ń fi ń po. Ta bá ti po papọ̀ sínú rẹ̀, ta bá ti dá mílíkì sínú rẹ̀, a máa ṣi sẹ́. Nígbà tá bá ti ṣè, a máa wá, a fi máa ń ṣe oògùn ẹ̀jẹ̀ nígbà mí nílẹ̀ Yorùbá.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Nítorí pé fìlà jẹ́ ohun tó máa ń dáàbò bo orí ènìyàn láti má lè jẹ́ kí ìdètí wà n bẹ́ àbí kí nígbà tí èyàn bá ń lọ nínu orùn, fìlà jẹ́ ohun tó máa ń bo orí èyàn láti má jẹ́ àbí kí orí má fọ́ ènìyàn. Nítorí náà ni mo ṣe máa ń wọ fìlà ní.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Nígbà mìíràn nítorí pé mi ni ọkọ̀, àmọ́ mo gbèrò láti ní ọkọ̀. Nítorí náà, mi ní ìgbà tí màá rìn àmọ́ nígbà kan rí nígbà tí mo ṣi n wà ọkọ bàbá mi. Nígbà tí a bá fẹ́ jáde lọ sọ́dọ̀ Ẹ̀gbọ́n àbí lọ sọ́dọ̀ arádúgbò, a máa ń ra ọkọ̀, a máa n ra epo sínú ọkọ̀ kí epo kó má lè tán nínú ọkọ̀

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára nítorí ó jẹ́ ohun tó máa ń mú ara rẹwà, tó máa ń mú ara jẹ́ ní oge òkè àbí kí ara funfun. Nítorí náà, mo máa ń fi ìpara sára. Nígbà mí oríṣìírí ìpara, nítorí náà mi ò ní ìpara kan pàtó tí mo ń lò. Gbogbo ìpara tí bá ti rí tí bá ti máa lò.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn? Ojú ọjọ́ tí mo fẹ́ràn, òun ni ìyá mi àti ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti arákùnrin mi àti arábìnrin mi, ará àdúgbò mi. Tí a bá wà n lé, tí a bá ń ṣeré, tí a bá ń ṣeré ìdárayá tí ìgbà ojú ọjọ́ òjò tó jó bá ń rọ̀, há tí gbogbo rẹ̀ tó tutù, tí alá ti atẹ́gùn náà tó sì n fẹ́ lọ́wọ́rọ́ tí kò fẹ́ jù tí kò pọ̀ jù tí kò gbonaa jù ojú ọjọ́ yìí òun ni mo fẹ́ràn láti máa lọ, láti máa jáde, láti máa ṣe oun tí n bá fẹ́ ṣe àti nígbà tó bá wù mí.

Ṣé o máa ń rí, ṣe orí máa ń fọ́ ọ? Nígbà tí mo bá ti jáde lọ sínú oòrùn àbí mo jáde lọ síbi patí ṣẹ́ tó jẹ́ kí n ṣe, nígbà mi orí máa ń fọ́ mi. Nítorí náà mi ṣe kí n fi orí borí mi lásìkò ẹ̀rùn àbí lásìkò tí baa n ṣiṣẹ́. Nítorí náà mi kí n ṣiṣẹ́ mo ti ń ṣe tó tíì mọ orí fọ́ mi. Mo máa dá dúró, nítorí náà láti sinmi àti ilérà ó ṣe ó kò ju iṣẹ́ lọ ni màá fi tèmi ṣe. Mi kí n fi ìlera mi ṣàwàdà nígbà tí baa n ṣiṣẹ́. Nítorí náà ni mo ṣì fí í ṣiṣẹ́ ṣe àbí ṣì wá àbí níwájú ẹ̀gbọ́n mi nígbà mìíràn.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ? Nígbà mí mọ̀ àbí ta bá fẹ́ ṣe oúnjẹ, oúnjẹ tí ọba fẹ́ sè, tó bá ti wù mí láti nífẹ̀ẹ́ rẹ̀, láti ibí síbẹ̀yen tí ẹ̀gbọ́n mi, tábúrò mi, tí ọ̀rẹ́ mi, tí ìyámi mi, tí wọ́n sì nífẹ̀ẹ́ oúnjẹ náà, èmi mo máa sọ fún ọ pé mi ò nífẹ̀ẹ́ oúnjẹ náà. Nígbà tí a bá ti ṣè, èmi máa bọ́ sí ilé-ìdáná láti dáná tèmi láti ṣe tèmi kódàra Nítorí náà, mo nífẹ̀ẹ́ oúnjẹ tí n bá ti ṣe fúnra ra mi láìsí ìfúnmi. Nítorí náà, ìgbà mí, mo máa ń dáná fúnra mi láti mú wá kúrò nínú ibẹ̀ fún àwọn tó bá ní.

Ṣé o máa ń gbọ́ broadcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ broadcast, ti ó jẹ́ ohun kan tó dára láti máa gbọ́. Èèyàn yóò sì máa kọ́ ẹ̀kọ́ n bẹ́ẹ̀, èèyàn yóò sì máa ati ara àdúgbò àti ẹ̀gbọ́n àti ẹbí àti ìyá àti bàbá àti ẹ̀gbọ́n sì. Ó dára láti máa gbọ́ ẹkọọkan, mo máa ń gbọ́ nígbà mi èèmejì, nígbàgbà mi èèmẹrìn ni màá ń gbọ́ ní ojoojúmọ́ nítorí pé ó ṣe pàtàkì. Ó dára láti mọ ohun tó wà nínú rẹ̀ nígbà mì wa láti máa gbọ́. Nítorí náà mo ṣì máa ń gbọ́, gbọ́.

Ṣé o máa ń ṣe ṣíṣe ju wákàtí lọ? Mi kì í ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí pé iṣẹ́ mi tí bá fẹ́ ṣe, mo máa n make sure ṣe ṣèyege mo ṣe, mi n jẹ kó fi falẹ̀, mi kì í fi iṣẹ́ mi falẹ̀ àbí kí fi ṣeré. Ó ṣe pàtàkì gan-an nínú ẹ̀dá ènìyàn, iṣẹ́ máa ń mú owó wọlé, iṣẹ́ tún má ń mú ìgbà wọlé. Nítorí náà, mi kì í fi iṣẹ́ mi ṣeré àbí kí fi falẹ̀. Gẹ́gẹ́ bí mo sẹ fẹ́ ṣe lásìkò tó yẹ àti nígbà tó yẹ. Nítorí pé iṣẹ́ ṣíṣe kò kí n jẹ́ kí ènìyàn yà ole, kò kí jẹ́ kí èeyàn rí ohun tó lè fa wàhálà à.

Báwo ni bátìrì ẹ́ fóònù rẹ ṣe máa ń dúró lọ́wọ́lọ́wọ́ ba i kò gbádùn kò da. Nítorí náà mi kì í fi máa ń ṣe ohun tí ṣiṣẹ́ tí mo rí pé fast ni. Nítorí náà mi kì í ṣe fóònù ní àlùpá nítorí pé bátìrì fóònù mi kò gbádùn kò ṣe é gbádùn. Nítorí náà àwọn áàpù mìíràn tí máa ń gbé láti máa ṣe nígbà mí kalẹ̀ kí nígbà mí ó máa rọrùn láti ṣe nígbà mí.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Sọ fún yàn wípé ọjọ́ báì àti ìgbà báì àti oṣù báì àti ọdún báì àti bá pàdé rẹ̀, abéni máa kí. Nígbà náà ni màá mú àdéhùn náà sínú ìwé, nítorí pé tí bàá kọ àdéhùn náà sínú ìwé mi, ó lè jẹ́ kí mo gbàgbé. Mi kí ń fi àdéhùn àwọn ènìyàn ṣeré àbí láti fi àwọn ènìyàn ṣeré. N o ṣe kókó, ó ṣe pàtàkì fún ẹ̀dá àti ọ̀rẹ́

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ọjà àwọn ọjà mi tí bá fẹ́ rà nígbà mìíràn àbí tí mò ń kó lọ síbò mi fún àwọn ẹlòmíì. Mi ò kì í fi n falẹ̀, mii kì í fi n ṣeré oun tó máa ń fa jàmbá nínú áyé. Nítorí pé ọjà jẹ́ oun kan tó máa ń mú owó wọlé àti ọlá nígbà míi. Nítorí náà, ọjà mi mii kì í fi n falẹ̀ láti rú àwọn ènìyàn.

Ṣé o máa ń tan wá, o máa ń tan ìkíni lórí fóònù? Mo máa ń tan ìkíni lórí fóònù mi nítorí pé fóònù mi ó jẹ́ pẹ̀lú mi ní gbogbo ọjọ́, ní gbogbo ìgbà. Nítorí náà nígbà tí ó bá ti kú lórí rẹ̀, mo máa rí láàrín dájú pé mo charge ì rẹ̀ pẹ̀lú power bank nítorí àárọ̀, ní ọ̀sán, ní alẹ́ àbí ní ìrọ̀lẹ́ tàbí ní òru, òhun ló máa ń jí mi lórí àláàmù rẹ̀. Àláàmù rẹ̀ yóò sì kí mi. Ẹ̀mí náà yóò sì. Fóònù ṣe pàtàkì gan nínú ayé ẹ̀dá láti máa lò, láti máa jí, láti máa jáde àti láti máa ya àwòrán.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wo òkè ọ̀rẹ́ mi àti ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti ìyá mi. A fẹ́ràn láti máa wo ìràwọ̀ nígbà tí ilẹ̀ bá ti ṣú, a máa lọ ti wàńta, a máa wo òkè, tabá ti wòkè, a máa rí òṣùpá, lẹyin tí a bá ti rí òṣùpá. Ìràwọ̀ jẹ́ ohun kan tí Ọlọ́run dá tí kò sí ẹda alàyè kan tó mọ ìdí rẹ̀ àbí tó ní ìràwọ̀. Ó jẹ́ ohun àìfiyèsí àbí ohun àìrédì lára ọba tó dá aye àti ọ̀run tó dáa ni ìràwọ̀. Èyí tó sì fi.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Ìwà tó dára nígbà tí mo bá ń ti bàbá mi àti ẹ̀gbọ́n mi àti àbúrò mi àtọrẹ mi àti àwọn arádúgbò mi. Nígbà tí a orí tábìlì tó ti dáná láti ilé ìdáná tó ti gbé wá sí orí tábìlì fún jíje nínú mímọ́. O gbọdọ̀ lọ fọ ọwọ́ rẹ. Nígbà to bá fọ ọwọ́ rẹ, tí ẹnu rẹ tó bá nu rẹ. Nígbà to bá ṣe gbogbo eleyi tan, ẹwù rẹ jo gbọdọ̀ sí ìdọ̀tí n bẹ́ẹ̀ àbí o gbọdọ̀ lọ tún ẹwù rẹ wò àbí ko tún fọ. Nígbà tí o bá ti ṣe eleyi tan, o máa wá jó, eyi ta mọ́ sí dining table. Nígbà tí o bá ti ṣe eleyi tan, o máa wá mú ọwọ́ ara yín dání lorí oúnjẹ náà. Nígbà tí ẹ bá ti gbàdúrà, ẹ ó bẹ̀rẹ̀ sí máa jẹ oúnjẹ náà. Nígbà tí ẹ bá ń jẹ oúnjẹ náà àbí ẹ gbọdọ̀ rẹ́rìn-ín, àbí ẹ gbọdọ̀ ṣeré pá àbí ẹ gbọdọ̀ dìde láti máa ṣe ohun gbogbo nígbà tí kò de ye kẹ ṣe.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Ọba tó dá mi, ó sì dá mi ládìí ní àdá pé, orí mi, apá mi, ẹsẹ̀ mi, etí mi, gbogbo ẹ̀yà ara mi, kọ só oun kan kan tó ṣe ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Nígbà tí bàá n rìn, mo máa ń rìn ní àlàáfíà, àbí nígbà tí màá lọ ibi iṣẹ́, àbí ibi ọ̀dọ̀ ìyá mi, àbí ọ̀dọ̀ bàbá mi, àbí ọ̀dọ̀ Ẹ̀gbọ́n mi, àbí ọ̀dọ̀ àbúrò mi, àbí ọ̀dọ̀ ọ̀rẹ́ n bẹ́ẹ̀, mo máa pe wọ́n. Nígbà tí bàá ti pe wọ́n, mo máa rí i ládìí pé oun tí mo wọ, ọkọ̀ jàmbá nítorí pé Ọlọ́run bà á ló ń ṣọ̀yàn. Mo máa gbàdúrà si Ọlọ́run mi kí tóbọ́ ọkọ̀ jàmbá àbí kí ààbọ̀ Olúwa ó lè dàjú lórí mi ní gbogbo ibi tí màá dé nígbà mìíràn níwájú Olúwa Ọlọ́run àwọn ọmọ rẹ̀.

Ìgbà mélòó ni o máa ń fo ọwọ́ rẹ lójoojúmọ́? Ọwọ́ mi tí máa ń fi ṣe ohun gbogbo àti wípé tí máa ń fi jẹun àti wípé tí máa fi ń gbé, máa fi ń faṣọ àti wípé tí máa ń fi dáná àti wípé tí máa ń fi ń rìn àti wípé àti wípé tí máa ń fi wá, tí máa ń fi lọ. Nítorí náà ọwọ́ mi kò gbọdọ̀ máa dẹ̀ tí fọwọ́ mi nínú omi tí bàlọ̀ pọ́n àbí nínú omi ọṣẹ àbí mo máa láti fọwọ́ mi láti dẹ́kun àìsàn tí kò gbóògùn àbí àyàn láti má lè lọ ibi iṣẹ́ àbí ilé ìwé. Nígbà mi, bàbá mi, ìyá mi, ọmọ mi àbí ọ̀rẹ́ mi ní ilé ìwé ní àdúgbò yóò fún mi ní omi àti láti fọwọ́ mi.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó omi tí máa ń mu lójoojúmọ́. Mi ò ní òye ká ohun tí máa ń mu nítorí pé ní gbogbo ìgbà tí bá jẹun, ti ẹ̀mí nígbà náà ni máa ń mu omi tó pọ̀. Omi mi tí máa ń mu ó máa ń tó ní ojúmọ́ nítorí náà àmọ́ nígbà mi ó máa ń ju bẹ́ẹ̀ lọ, kòkún tó bẹ́ẹ̀ àmọ́ ki a máa ṣi lọ ṣibọ, ó máa tó lítà mẹ́ta tí n máa mu lójoojú ọ̀sán. A ti rí pé láti jẹ́ kí ara mi kó jí pípé, kó yá pípé, kí a rẹ̀ àbí kí orí kó má ba à lè máa fọ́ mi nígbà mi láti máa jáde níbi tí mo ti lọ.

Nígbàwò ní o kẹ́yin kọ igbékalè iṣẹ́ nígbà tí ibi iṣẹ́ ní àárò àbí ní òwúrò àbí ní ọ̀sán àbí ní Màá n kọ igbékalè iṣẹ́ mi nítorí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó. Nígbà ti wón béèrè lọ́wọ́ mi láti lò igbékalè iṣẹ́ mi láti fi ṣiṣẹ́ rẹ nígbà mìíràn, iṣẹ́ mi ó ṣe kókó, ó ṣe pàtàkì fún mi gidigidi láti máa lò nígbà tó yẹ.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ nígbà mi ti ba lọ wẹ̀ ní ilé balùwẹ̀ àbí níbi ta tí ń wẹ̀ àbí níbi ta tí ń tọ̀. Aṣọ itọ̀ ni máa ń wọ̀ lọ nítorí pé nígbà mi aṣọ mi fẹ́ jẹ́ kó dọ̀tí àbí kí nkan ẹgbin kó yìí. Nítorí náà ni màá ṣe wọ̀ ní gbogbo ǹkan tí bá fẹ́ ṣe. Àbí aṣọ wíwẹ̀ lọ sí balùwẹ̀ láti lọ wẹ̀ ní àkókò tó jẹ́ kí n lọ, mi i kí n fi àgọ́ ara mi ṣeré àbí láti fi fàlẹ̀ aburú ǹbẹ̀ ǹbẹ̀ tí bá fi fàlẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe tí mo yàn láàyò làárín àwọn ọjọ́ iṣẹ́ mi àbí iṣẹ́ tí n bá fẹ́ àbí fúnra mi. Nítorí náà kí má ṣe ṣètò rẹ̀ láti kọ̀ sílẹ̀. Gbogbo iṣẹ́ tí n bá fẹ́ tó jẹ́ iṣẹ́ àkànṣe mo máa ń kọ̀ sílẹ̀. Nígbà tí mo bá ti kọ̀ sílẹ̀, mo máa fún un ní ati ìgbà tí mo fẹ́ ṣe àti ibi tí mo ti fẹ́ ṣe àti lórí bí mo ti fẹ́ ṣe. Nítorí náà iṣẹ́ àwọn tí mo wù lókunkúndùn mi kì fì fàlẹ́ mí i kìí fi ń ṣeré. Mo máa ń ṣe ẹ ni kíákíá láìní ìgbà àti láìní ìdádúró nígbà.

Ṣé o ní ẹrọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀ mi. Nítorí pé ní ilé irẹ̀ mi, ìgbà náà ní ilẹ̀ rẹ̀ ní ilé. Nítorí pé nílé mi, ohun òrisirisi, ó n bẹ̀mbẹ̀. Ohun òrisirisi láti máa, láti máa jí, láti máa jẹun, láti máa jáde, láti máa wẹ̀, láti máa bọ̀, láti máa, láti máa dìde, láti máa sùn. Nítorí náà ẹ̀rọ ọlọ́gbọ́n ó rọrùn fún mi. Kọ̀mpútà mi àbí fóònù mi, òun ni màá fi ń ṣe ẹ̀rọ ọlọ́gbọ́n mi, ero tó máa ràn mí lọ́wọ́ láti ṣe ohun gbogbo nínú ilé àti láti tọ́ ohun gbogbo nínú ilé mo fẹ́ kó wà, àbí ní ọ̀nà tí mi fẹ́

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́, ó jẹ́ ohun tó le gẹ̀ èèyàn jáde, ó máa ń mú kí èèyàn rẹwà nígbà tó bá rẹwà, àbí ó máa ń mú ìgbà tó yẹ láti dára. Nítorí náà, ohun ọ̀ṣọ́ jẹ́ ohun kan tí mo nífẹ̀ẹ́ nínú ayé mi. Nígbà mìí, ohun ọ̀ṣọ́ o jẹ́ ohun tí mò kí ń fi ń falẹ̀, àbí nítorí náà, ohun ọ̀ṣọ́ o jẹ́ ohun kan tí mo nílò nígbà tí àwọn ọ̀rẹ́ mi àbí àwọn ọ̀tá mi ti wá fẹ́ jẹ́ kí ń ṣubú àbí kí ń dìde.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn? Mo máa ń ṣe oun gbogbo nítorí pé àwọn alábàáṣepọ̀ mi nígbà mí wọ́n máa ń jẹ́ ọkùnrin. Nítorí náà mo máa ń ṣe oun gbogbo láti tayọ sara àwọn alábàáṣepọ̀. Àwọn alábàáṣepọ̀ mi wọ́n jẹ́ ọlọ́gbọ́n ènìyàn, wọ́n jẹ́ ẹni tí ó fẹ́ oun rere, àbúwọ́ àti ẹni tí ó nífẹ̀ẹ́ òde lílọ àti ẹni tí ó nífẹ̀ẹ́ eré ìdárayá. Nítorí náà nígbà mií, mi kì í fi gbogbo taratara láti bá wọn rìn àbí láti bá Èmi kò nífẹ̀ẹ́ gbogbo ohun tó ń ṣe ni.

Ṣé o máa ń ṣe pé àwọn oníbàárà rẹ, báwo ni ṣe o máa ń pe àwọn oníbàárà rẹ tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe, nítorí pé oníbàárà ó jẹ́ ọmọnìyàn pàtàkì nínú òwò tí èyàn ba. Wọ́n sì máa sọ pé kí ẹ máa gbọ́n oníbàárà rẹ, nítorí pé nígbà tí oníbàárà ti wẹ̀ ra ọjà àbí láti abẹ́ wò nǹkan tó ń rà àbí láti abẹ́ iná kan tó ń ta máa ń sún ìyàn, nítorí náà ó ṣe pàtàkì láti pọ̀n wọ́n lé àti wí pé láti fún wọn ní àkókò tó yẹ.

Ibo ni o máa ń ra nǹkan? Nígbà tí mo bá fẹ́ ra nǹkan, nǹkan bí i aṣọ, nǹkan bí i abọ́, nǹkan bí i fóònù, nǹkan bí i fóònù, nǹkan bí i handkerchief, nǹkan bí i power bank, nǹkan bí i tábìlì, nǹkan bí i ṣíyà, nǹkan bí i kọ̀m̀pútà, nǹkan bí i pé gbogbo ohun ì- àti ohun tí a ń wọ ṣẹ̀ṣẹ̀ àti ìbùsẹ̀ àti ìbọ̀wọ́, internet ni màá lò nígbà mí láti ra àwọn nǹkan tí mo fẹ́ rà lákòókò àtòyẹ.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí pé nígbà mi, bàbá mi, nígbà mii, ìyá mi, nígbà mii, àbúrò mi, nígbà mii, àwọn aládùúgbò mi, nígbà mii, àwọn odobìnrin, wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n máa ń ṣe ẹ̀sìn oríṣiríṣi nígbà tí a bá sọ pé òhun ni bàbá wọn fún wọn, òhun ni ìyá wọn fún wọn. Nítorí náà, mo gbàgbọ́ àbí ìgbàgbọ́ àtọwọ́

Nígbà wo ni o kẹ́yìn rìnna ju fún isẹ́ fún isẹ́? Nígbà tí mo ń sisẹ́ ní ilé isẹ́ kan tá mọ̀ sí lọ ní agbègbè mi. Nígbà mii a máa ń lọ sí ish ibi isẹ́ tó jìnnà nídìí tí kò ní gbà tá a máa se tán nítorí pé iṣẹ́ oun logùnsẹ́ mi àbí kí n fi falẹ̀ àbí kí fi ṣe ohun àárín ìdin àbí ohun tò yẹ kíiri mo se máa n lọ sí ibise mi lákòókò tó yẹ àti nígbà tó yẹ àti pe mi íw.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Nígbà mi, mo máa ń sùn ní ọ̀sán, ọ̀sán láti fi ṣeré àbí láti fi ṣàwàdà. Nítorí pé ọ̀run ọ̀sán, ó máa ń mú ìbalẹ̀, ó máa ń mú ìwòsàn wá, ó máa ń mú ìṣimi wá. Nígbà mi àti sun mo lè sùn nílé mi, níbi iṣẹ́ mi, ní àní ilé ìwé ìyá mi àbí ọ̀dọ̀ bàbá mi, àbí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni màá ti sùn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń rántí nígbà tí bá ṣe àdéhùn fún àwọn ènìyàn, nígbà tí bá ṣe àdéhùn fún bàbá mi, nígbà tí bá ṣe àdéhùn fún ìyá mi, àdéhùn fún ọ̀rẹ́ mi àbí àwọn ará adúgbò mi àbí àwọn oníjó àwọn ọ̀tá mi. Mo máa rántí rẹ̀ nítorí pé ìwù náà sílẹ̀ ní àkọyọgẹ láì gbàgbé, láì fi sàwàdà, láì fi ṣeré.

Bawo ni o ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá nígbà tuntun tí mo nífẹ̀ẹ́ àbí ti mo fẹ́ràn jù lọ, mo máa lọ ṣe nígbà àti nígbà tó ti ń ṣe àti níbi tó ti rà àti níbi tó ti ń lò, nígbà tó jẹ́ oun tí mo nífẹ̀ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àti oun tí mo ń rò.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Nígbà tí n bá ti rí pé èyí tí mò ń lò lọ́wọ́ kò da. Nítorí pé ẹ̀rọ ayárabíàṣá tuntun ó jẹ́ ohun kan tó jẹ́ pé ó wọn gan láti rà. Owó iyebíye la fi ń rà. Nítorí náà nígbà tí n bá rí pé èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ ó ti bàjẹ́ àbí ohun bátìrì rẹ kò da àbí kò rí nẹ́tíwọkì mọ́, nígbà mi ni màá rò pé àbí kí n lọ tún ṣe ni àbí kí lọ ra imí ni bí bá ṣe rówó sí i ni màá ti lọ tún ṣe àbí màá lọ ra imí. Nítorí náà mi kì í kánjú àbí mi kì í sáré lọ ra fóònù ayárabíàṣá tuntun. Nítorí pé owó ẹ pọ̀ gan, ó gara gan.